Ẹ̀fọn ní búburú lára. Bí a ṣe ń dá gbogbo ara wa nínú pẹ̀, lórí àwọn ẹ̀fọn ni wípé a máa ń ti àwọn ìlẹ̀kùn. Bí péré a ṣe wọnulé, a máa ti ìlẹ̀kùn. Àìsí sí ìlẹ̀kùn lẹ̀ torí àwọn ẹ̀fọn a ń wọnulé dáadáa. Àwọn kòkó ẹgbẹ́ lé a máa ń, a máa ń, a máa ń gé wọn dànù torí pé wọ́n máa ń fa àwọn ẹ̀fọn. Àwọn omi tó ń dájọ síbí kan náà máa ń fa àwọn ẹ̀fọn kó pọ̀ ní àdúgbò. Síbẹ̀ a sì máa ń lo nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní mosquito net. Iyẹn la máa ń sùn lábẹ́ rẹ torí pé ká àwọn ẹ̀fọn má lè jẹ wá. A sì máa ń lo àwọn lọfinda tí máa ń pa àwọn ẹ̀fọn. Oyin ti àwọn òyìnbó máa ń pè ní insecticide òun la máa ń lò fún àwọn ẹ̀fọn.

Ti báa ń dúró de ǹkan, sùúrù ló gbà. Tí ó bá jẹ́ ènìyàn, sùúrù náà ló gbà. Tó bá jẹ́ pé ǹkan tó jẹ́ pé láti orí fóònù, a máa dúró náà ni. A máa gbọ́ orin títí kíní ẹ̀n ò fi dé. Báyẹn mo ṣe máa ń dúró de ǹkan.

Àwọn ohun èlò ìbílẹ̀ tí a máà ń-- tí ó wà bí wọ́n máa ń lò ní ìgbà àjọyọ̀. Àwọn, àwọn nǹkan tí àwọn Hausa ń pè ní ganga, àwọn Hausa lọ́ máa ń lo irú àwọn ìlù yẹn. Ìlù yẹn tóbi gan-an, wọn sì máa ń lùú nígbà àjọyọ̀. Wọ́n máa ń lùú nígbà tí ọba fẹ́ jáde, ọba ìlú fẹ́ jáde. Wọn sì ní nǹkan tí wọ́n ń pè ní.

Nǹkan tí mo máa ṣe tí n bá jí ní ilẹ̀ mìíràn lọ́la. Àkọ́kọ́, mo máa wá fóònù tí mo máa fi mọ ibi gangan tí mo wà. Mo wa máa lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá àti bèrè ìlú tí mo wà àti boó ni má ṣe kúrò níbẹ̀. Àwọn yen ló ṣe kókó láti ṣe torí pé ó máa dabobo ara rẹ tí o bá ti lọ ọ̀dọ̀ ọlọ́pàá.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, mo ti jẹ oúnjẹ àárọ̀, ó kú tó ọ̀sán. Mo máa ń jẹ àwọn oúnjẹ bí i kí n mu gàrí àti ẹ̀pà, àbí kí n ṣe ráìsì àti ọbẹ̀ ata, àbí kí n jẹ búrẹ́dì àti mínẹ́rà ní mo máa ń jẹ ní ìgbà mí.

Bi ènìyàn se man sọ̀rọ̀, sọ̀rọ̀ nípa ibi to ti wa dáadáa. Ṣe rí ìlú òyìnbó, wọ́n ní bí àwọn tí ń sọ̀rọ̀. Sọ rí àwọn òyìnbó mìíràn bí àwọn China, wọ́n ní bó wọ́n ṣe ń sọ̀rọ̀ torí ohùn ẹnu wọn o kò papọ̀ rárá. Báyìí ni ènìyàn ṣe máa ń mọ ibi tí ẹnìkan ti wà tó bá sọ̀rọ̀.

Gbogbo àwọn nǹkan tí màá ń kó, tí mo máa ń kó, tó ṣe pàtàkì tí bàá fẹ́ jáde nílé kíákíá, tí n ba ti mú àwọn fóònù mi, tí n bàá ti mú báàgì mi, tí n bàá ti wọ bàtà, tí n bàá ti mú àwọn nǹkan tí mo máa ń lò níbi iṣẹ́. Gbogbo kiní ẹ̀ ṣe pàtàkì sí mi, gbogbo ẹ̀ ni mò máa kó, màá ṣe jáde lọ sí ìta kíákíá.

Fóònù mi kì í fibé gbóná nítorí pé fóònù mi ní àyè dáadáa. Àwọn fóònù tó máa ń tètè gbóná ni fóònù tí wọ́n bá ní àyè dáadáa ni wọ́n máa ń gbóná. Fóònù mi ní, fóònù mi eight gig ram ni fóònù mi. Nítorí náà, fóònù mi kì í gbóná dáadáa báyẹn.

Bẹ́ẹ̀ni, wọ́n máa ń ṣe ìdárayá, wọ́n máa ń mú àwọn èèyàn rẹ́rìn, kò sì fẹ́ràn kí a máa lọ síta kí n máa lọ àwọn ibi tó ti máa ń ṣe eré ìdárayá. Ó dára fún ara, ó sì dára dáadáa kí ènìyàn máa lọ lẹ́ẹ̀kọ̀kan torí pé, i máa ń jẹ́ ara fúyẹ́ nítorí ki éyan máa ma rọ̀ọ́nu ju.

Eré tí a máa ń ṣe nígbà èwe ni pé a máa ń ṣe eré bojú bojú. Bojú bojú ni òyìnbó máa ń pè ní hide and seek. Tí àwọn ọmọ ọ ń lọ, ọ ń lọ bojú pamọ́, tí mo bá ti bo ojú pamọ́, àwọn ọmọ mi ni ó máa wá wọn káàkiri. Eré yẹn dùn gan-an.

Bí mo ṣe máa ń gbọ́ àwọn orin Yorùbá lórí fóònù ni mo ti ní àwọn orin lórí fóònù mi. Tí mo bá ti mú fóònù mi, mo bá ti wọnú application orin, mo máa wá lọ sí orin tí mo fẹ́ gbọ́. Mo máa tẹ̀, ó máa bẹ̀rẹ̀ síí kọrin. Nítorí mi tí màá tún, tí ń bàá tún fẹ́ lò application orin yẹn, mo máa lò àwọn application tí wọ́n ń pè ní Spotify. Tí ń báwa ti tẹ̀, o máa gbé àwọn orin látorí íńtánẹtì. Èmi ni mo máa wá, wá iyiùn gangan tí mo fẹ́. Tí mo bá wà ti rí iyiùn tí mo fẹ́, mo máa tẹ̀, ó máa bẹ̀rẹ̀ síí kọrin. Bayi mo ṣe máa ń gbọ́ àwọn orin yorùbá lórí fónù mi.

Tí ẹni bá ń lọ tọrọ fún àforíjì fún àṣìṣe, ènìyàn máa ń lọ pẹ̀lú ọkàn. Ìrèlè, ìrẹ̀lẹ̀ ṣe pàtàkì tí èèyàn bá ń tọrọ fún àforíjì àṣìṣe torí pé àwọn àgbà sọ pé ẹni tó bá wa ìrẹ̀lẹ̀ ni wọ́n máa ń gbé ga.

Ẹja ṣe pàtàkì ní gbogbo oúnjẹ tí a bá ń jẹ. Ẹja, ibi tí a ti máa ń ra àwọn ẹja ni ọjà ẹja. Ọjà kan wà pàtàkì fún àwọn ẹja lásán. Ọjà yẹn a ti máa ń ra àwọn oríṣi ẹja bí ẹja pánlá, bí ẹja odò, á ti máa ń ra gbogbo àwọn ẹja yen yẹn. Àwọn ẹja dùn láti jẹ. Ẹeyan le jẹ ẹja pẹ̀lú ìrẹsì, ẹeyan sì le jẹ ẹ́ pẹ̀lú àwọn òkèlè oríṣìíríṣìí.

Tí n bá ń wá àwọn ǹkan tó sọnù àti wá ǹkan tó sọnù, ó máa ń nira nígbà mi. Nǹkan tí mo máa n ṣe ni pé mo máa ronú ibi tí mo mọ̀ pé mo máa n fi àwọn ǹkan sí. Tí mo bá lè rántí, mo lè rántí ibẹ̀ tí mo fi kiní yẹn sí. Tàbí tí mo bá ní orúkọ kiní tí mo sọnù, mo lè bèèrè lọ́wọ́ àwọn èèyàn àdúgbò àbí àwọn èèyàn nínú ilé wí pé, "Lágbájá, ṣẹ ebá ń rí kiní yìí báyìí báyìí?" tí wọ́n bá so pé bẹ́ẹ̀ni mo rí i inú mí máa dùn gan an. Wọn sì máa jí rántí ibi tí mo fi sí i.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún ní oṣù kan. Ìsinmi dára ní ara. Níbi iṣẹ́ wọ́n máa ń fún wa ní ọjọ́ ìsinmi ọdọọdún. Oṣù kan ni mo sì ní fún ọjọ́ ìsinmi ọdọọdún. Nígbà yẹn mo máa ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀, mo máa ń bá àwọn ọ̀rẹ́ yo ti won a fi gbàgbé gbogbo àwọn ìṣòro àti iṣẹ́ àwọn ibi iṣẹ́. Ó dára gan-an kí ẹ máa sinmi, ó sì dáa gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lọ́jọ́ Sunday. Ilé ìjọsìn ṣe pàtàkì nítorí pé ìgbà yẹn la máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ dáadáa, la máa ń yín, la máa ń dúpẹ́ fún oore tó ṣe fún wa. A máa ń lọ ń jọ́sìn papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn àbúrò mi. A máa ń lọ ilé ìjọsìn ní ọjọ́ Saturday.

Iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà tí mo wà ní èwe ní iṣẹ́ dókítà. Mo fẹ́ràn iṣẹ́ yẹn gídìgidìgidìgidí. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Iṣẹ́ dókítà ò ní, ó wà pàtàkì torí pé ó ń bá àwọn èèyàn ṣíṣe, ó sì ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àwọn àìsàn ara.

Mo fẹ́ràn tíì dáadáa nítorí pé tíì ní adùn ṣùgbọ́n coffee kò fi bẹ́ẹ̀ ní adùn ó korò gan. Mo fẹ́ràn tíì torí pé tíì mò le fi búrẹ́dì jẹ́. Mo lè mú tí n bá ti jẹun tán. Mo fẹ́ràn tíì gan ni.

Gbogbo ìgbà tí mo bá ti ní ààyè, àwọn ọjọ́ tí mo máa ní ààyè ò pọ̀ dáadáa. Ṣùgbọ́n ọjọ́ tí mo báá ní ààyè bí ọjọ́ ìsinmi mo máa n ṣe àwọn mo máa ń lọ sí àwọn ibì kan pẹ̀lú àwọn ọrẹ́ tí a máa tí jáde.

Àwọn nǹkan tí máa ń wà ní àpò òwó mi ni àwọn káàdì, àwọn ID card iṣẹ́ àti àwòrán mi àti phone number mi. Nítòrí èèyàn lè gbàgbé, èèyàn sì lè sọ àpò owó nù. Ẹnìkàn lè rí kí ó rí phone number kí ó sì pè, tàbí kó rí àwòrán rẹ̀ kó sì dọ̀ọ́ mọ̀ kó sì dá padà fún ẹ.

Ìgbà mélòó tí oúnjẹ sí mí, mi gbà ni mo máa ń sinmi fún oúnjẹ ọ̀sán dáadáa torí pé kì í ṣe gbogbo ìgbà ni ẹ́ yẹ kí ẹ máa jẹun. Oúnjẹ tó ṣe pàtàkì jù ni oúnjẹ àárọ̀. Tí mo bá tí jẹ oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán kò pí dandan kí n jẹ́ mo lè sinmi. Mo tun má n sinmi oúnjẹ ọsan dada, oúnjẹ alẹ̀ na ṣe pàtàkì ṣùgbọ́n kò mọ diẹ.

O ní ìgbà kan tí mo ní ìrora áti máa sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn, ṣùgbọ́n ìgbà tó yá, mo bá kọ́ bí wón ṣe máa ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe sọ̀rọ̀ báyìí, mo lè sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn tó pọ̀ gidigidi gan.

Iṣu ti n máa wù ní bi wọn pọ gidi gan gidi gan. A ní èso ọsan, a sì ní àwọn èso ìbẹ́pẹ. Àwọn èso yẹn dára gan gan, wọ́n sì máa ń wù lọ́pọ̀lọpọ̀ ní agbègbè ibi. Àwọn èso tí a máa gbìn ni bíbí nìyẹn.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù ìbí mi tí àwọn òyìnbó máa n pè ní November. Mo fẹ́ràn oṣù yẹn gidigidigidi gan lọ́pọ̀lọ́pọ̀ torí pé oṣù yẹn ni wọ́n bí mi sí ayé. Mo fẹ́ràn rẹ̀ gan ni.

Ó ti pẹ́ dáàdáà, ṣùgbọ́n mò máa ń lọ síbi òrin tí bá ráyè. Mò fẹ́ràn orin dáadáa, ṣùgbọ́n nísìń kò sí ibi òrin tí mò lè lọ nísìń báibái lọ́wọ́lọ́wọ́ báì. Ṣùgbọ́n tó bá ààyè ti wà, mò máà lọ síbi òrin.

Bí mo ṣe máa ń ṣe ètò ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ̀ mi ni pé a máa jókòó, a máa sọ̀rọ̀ gbogbo ǹkan tó bá ṣẹlẹ̀, gbogbo àṣìṣe ẹni tó máa forí jìn ẹni, báyẹn la ṣe máa ń ṣe títí táa fi sì ètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́, mo fẹ́ràn kí máa pín àwọn oúnjẹ, pínpín oúnjẹ pẹ̀lú àwọn èèyàn ó dára kí àwọn èèyàn máa pín oúnjẹ. Ní tèmi mo fẹ́ràn kí ń máa pín oúnjẹ tèmi, nítorí pé ayọ wà bẹ́ẹ̀ kí èèyàn máa pín nǹkan tó ní fún ẹni tí ò ní.

Mu omi dáadáa nítorí pé omi ṣe pàtàkì ní ara. Torí pé tí ẹ bá mu omi, ẹ yẹn lè tó dànù gbogbo àwọn nǹkan tí ò dá ní ara. Omi sì ṣe pàtàkì ní ara kí ẹ máa mu omi. Mo máa mu omi bí ẹ́mẹrin láárọ̀, wọ́n sì máa mu bí ẹ́ẹ̀mẹrin lọ́sàn-án, wọ́n sì máa mu bí ẹ́ẹ̀mẹrin lálẹ́. Ó ṣe pàtàkì kí ẹ máa mu omi dáadáa.

Wíwo bọ́ọ̀lù papọ̀ dára gidigidi gan. Bọ́ọ̀lù máa ń mú àwọn èèyàn wá papọ̀. Èdè Yorùbá, èdè Hausa kàn wá papọ̀, kàn máa wo bọ́ọ̀lù. Bọ́ọ̀lù dára gan-an ni. Bọ́ọ̀lù dára gan-an ni. Gbogbo àgbáyé gan gbá bọ́ọ̀lù. Gbogbo àgbáyé ń wo bọ́ọ̀lù.

Oúnjẹ tí mò fẹ́ràn ni àmàlà àti ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì. Bí wọ́n ṣé máa ń ṣè àmàlà ni pé a máa kùù èlùbọ́ kàlẹ̀. Tí a bá ti ku èlùbọ́ kalẹ̀, a máa gbé omi kaná lórí iná. Tí à bá gbé kàná òmi yẹn tí ó bá ti òó, à máà wà gbé èlùbọ́ tí à ti kù àti òrógùn, à máà rò èlùbọ́ yẹn inú òmi títí tí ó fi lè. À máà kọ òúnjẹ yẹn sínú àbọ́. Báyìí ni wọ́n ṣé máa ń ṣè àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì.

Ìwà tí olórí rere gbọ́dọ̀ ní ni ìwà kí ó máa gbọ́ràn sí àwọn èèyàn lẹ́nu. Tí olórí bá ń gbọ́ràn sí àwọn èeyàn lẹ́nu, tí sì ń ṣe dáadáa, tó sì ní ìwà ìrẹ̀lẹ̀, àwọn ìwà tó dáa fún olórí láti ní niyẹ̀n, ìwà ìrẹ̀lẹ̀ ló ṣe pàtàkì jù pẹ̀lú gbígbọ́ sọ́rọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀.

Àmọ máa ń fọwọ́ lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́, mi ò lè kà á, torí pé tí ẹ bá fẹ́ jẹun, ẹ̀ ò gbọdọ̀ fọ wọ́. Tí eeyan bá jáde lọ sí ìta, tí eeyan bá sì wọnú lé bọ̀, eeyan ò gbọdọ̀ fọ wọ́, torí ọwọ́ la fi ń jẹun, ọwọ́ la fi máa ń gbé àwọn nǹkan kọ̀ọ̀kan. Tí eeyan bá jáde, àwọn nǹkan kọ̀ọ̀kan lé dó sí ọwọ́ eeyan a gbọdọ̀ sì fọ̀ ọ́ pẹ̀lú omi àti ọṣẹ.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni àmàlà àti ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì ní mo fẹ́ràn jù. Oúnjẹ yẹn dùn gan, iyan sì le jẹ́ ní ibi ọjọ́ ìbí, iyan sì lè jẹ́ ní ìgbéyàwó. Wọ́n máa ń ṣe dáadáa ní ìgbéyàwó ní ìlú wa ní agbègbè ibi bí.